Mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá ibi tí a ti ń gbá bọ́ọ̀lù. Ni ọjọ́ Sátidé ni mo máa ń lọ sí ilé ìdárayá yìí láti lọ fi ẹsẹ̀ wọn ẹsẹ̀ lórí pápá. A máa ń gbá bọ́ọ̀lù, a sì máa ń sáré yí àà pápá náà káàkiri kí ara wa lè dà gágá.

Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní àkókò tí a wà yìí ló need owó láti fi ṣe kíní kan tàbí òmíràn. Tí n bá fẹ́ fún ẹnikẹ́ni ní ẹ̀bùn, màá mú owó náà sínú ìwé ìfi ìwé ránṣẹ́ tí a ń pè ní envelope. Ó ni màá fi sí, tí màá dẹ̀ fi fún ẹni náà pẹ̀tọ́. Ẹ gba ẹ̀bùn yín ni yí ó.

Tó bá jẹ́ ìṣòro tó ní ṣe pẹ̀lú àkókò lórí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́, mo máa ń gbìyànjú láti lo àkókò mi dáadáa láti má fi àkókò sòfò lórí iṣẹ́ kankan. Mo sì máa ń gbìyànjú láti ní ìbáṣọ̀rọ̀ tó dánmọ́nrán láàárín àwọn òṣìṣẹ́ ìyókù. Ìgbà mìíràn tó bá jẹ́ pé tí iṣẹ́ tí ó yẹ ká jọjọ fi ọwọ́ mú ká pọ̀wọ́pọ̀ láti ṣe, à mo máa ń ṣe léyìí kí iṣẹ́ náà kò lè ya kankan. Mo sì máa ń bèrèbéèrè lọ́wọ́ ọ̀gá tó bá ní nǹkan tó rú mi lójú lórí iṣẹ́ náà láti lè mọ ọ̀nà tí mo lè gbé iṣẹ́ yìí gbà láti yọrí kíákíá.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ àárọ̀, àárọ̀ kùtùkùtù. Gbogbo nǹkan máa ń wà ní ròwórosẹ̀, ilẹ̀ yóò tutù, gbogbo iṣẹ́ máa ń yá kánkán. À, ìdí tí mo fi fẹ́ràn ojú, ojú ọjọ́ àárọ̀ ni pé iṣẹ́ máa ń yá, òwò máa ń lọ bó ṣe o ye, tó bá ti ń di ojú ọjọ́ ọ̀sán, gbogbo nǹkan ó máa ń ní ìdáwọ́ dúró díẹ̀, ó ní ò jẹ́ kí n fẹ́ràn ojú ọjọ́ ọ̀sán. Ojú ọjọ́ àárọ̀, òun ló dára jù.

Iru fọ́ọ̀nù alágbèéká tí mò ń lò ni à ń pè ní Android Techno. Èyí tí, ẹ́, ọpọlọ tí à ń pè ní memory rẹ̀, ó jẹ́, à, ó lé ní, ẹ́, ẹgbẹ̀rún kan àtàbọ̀. Tí eléeti ó dẹ̀ fi ń rántí ǹkan tó fi ń ṣètò ǹkan, tá ń pè ní RAM, ó tó eight gigí.

Ọjọ́ àbámẹ́ta tí a mọ̀ sí ọjọ́ Sátidé ni mo máa ń fọ aṣọ. Ìdí ni pé láti ọjọ́ Ajé títí di ọjọ́ àbámẹ́ta yìí, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni mo máa ń ṣe tí mo bá ti jáde nílé ní àárọ̀, kò sí àkókò mọ́ títí di tí ilẹ̀ yóò fi sú. Ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta yìí mo máa ń wà nílé, mi ò lọ sí ibi kankan. Ọjọ́ yìí ni mo máa ń fọ àwọn aṣọ.

Mo fẹ́ràn orin kíkọ. Mo sì wà nínú ẹgbẹ́ akọrin ní ṣọ́ọ̀ṣì tàbí inú ìjọ tí mò ń lọ. Mo máa ń kọrin ní ojoojúmọ́, mo máa ń kọrin gan-an nígbà tí iṣẹ́, mo máa ń ṣiṣẹ́, màá mọ kọrin sínú, màá mọ ra kọrin kí iṣẹ́ náà lè yá. Mo máa ń kọrin kí n tó sùn. Mo sì máa ń kọrin e fún ìdárayá. Mo fẹ́ràn eh orin kíkọ. Orin kíkọ máa ń mú kí inú mi kí ó máa dùn, ó máa ń mú kórìí mi kí ó, ó máa ń mú kọ́kàn mí ó ba lè.

Tí ó bá jẹ́ àwọn ìṣòro tó níṣe pẹ̀lú àtètè ìparí iṣẹ́ tí mò ń ṣe, bóyá mi ò ní àkókò tó bẹ́ẹ̀ fún iṣẹ́ náà, mo máa ń, mo máa ń tẹ̀lé àkókò tí a làkalẹ̀. Mo máa ń gbìyànjú láti, à, lo àkókò yìí bó ti tọ́ àti bó ti yẹ láì, láì fi àkókò ṣòfò kí iṣẹ́ náà lè tètè parí. Tó bá ní ìṣòro tó níṣe pẹ̀lú èdè àìyedè lẹ́ẹ̀rín àwọn òṣìṣẹ́, a máa ń gbìyànjú láti parí ẹ̀. A máa ń gbìyànjú láti jẹ́ kí ìsọ̀rọ̀ tó dánmọ́ kó wà lẹ́ẹ̀rín òṣìṣẹ́ kọ̀ọ̀kan. Tó bá dẹ̀ ní ló ká béèrè ìtọ́nisọ́nà lórí ọ̀rọ̀ iṣẹ́ tí à ń ṣe, a máa ń gbìyànjú láti béèrè lọ́wọ́, à, olórí tàbí adarí, à, iṣẹ́ náà ní láti ṣètò àti láti fi ọ̀nà hàn wá.

Wákàtí mẹ́jọ gbáko ni mo máa ń fi ń ṣiṣẹ́ ní ojojúmọ́ ní ibiṣẹ́ mi. Tí mo bá ti débí iṣẹ́ ní ago méje àárọ̀, tí mo ṣiṣẹ́ fún wákàtí mẹ́rin, màá ní àyè fún ìṣinmi díẹ̀. Màá tún padà sí ẹnu iṣẹ́ ní ẹ̀yin ọgbọ̀n ìṣẹ́jú. Màá de tún ṣe wákàtí mẹ́ta àbò tó kù. Lápapọ̀ rẹ̀, ó jẹ́ wákàtí méje tí mo máa ń lò lẹ́nu iṣẹ́, tí mo bá ti darí sílé, mo wá sinmi.

Ẹ̀kan ṣoṣo ní ọjọ́júmọ́ ni mo máa ń jẹ́ kí fóònù mi kí ó gbóná, nítorí pé kò sí àkókò láti máa fi mú kí fóònù gbóná ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ti darí sílé, kí n tó sùn, mà á fi fóònù náà bọ inú iná láti gba iná sára. Àkókò ẹyọ kan ṣoṣo, bí ìgbà tí ó fi lọ bí wákàtí kan, yóò ti ṣetán. Wákàtí kan yìí ó máa gbé mi fún gbogbo ọjọ́ kejì.

Mo máa ń mu ohun mímu ṣùgbọ́n mi ò mú, mi kì í mu ohun mímu pírótínì. Ohun mímu ẹlẹ́rìndòdò tí a mọ̀ sí kóòkì, mọ́ọ̀tì àwọn nnkan wọ̀nyí nìkan ni mo máa ń mu. Mi mú àwọn tí a mọ̀ sí pírótínì.

Mi ò wọ gíláàsì, kò sí ohunkóhun tó ṣe mí ní ojú. Ìgbà tí mo bá ń rìn ní ojú pópó nìkan ni mo máa ń lo gíláàsì torí oòrùn. Ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò wọ gíláàsì. Mi ò kí ń fi gíláàsì kàwé torí pé ojú mi sì dá ṣáká, ó sì rìna dáadáa.

Mo máa ń fi ìdáàbò bo òrùn ṣára lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jáde ní àkókò tí òrùn bá ràn. Eléyi tí a máa ń pè ní ìgbòòrùn tí a ń pè ní anbrẹda. Mo máa ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òrùn bá ràn bóyá tí mo bá ń lọ sí ibì kan.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní ní ilé mi tó bí oríṣi méjì. Ẹlẹ́ẹ̀kẹta ni mo ṣẹ̀ ṣẹ̀ n gbìyànjú láti rà. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lo ẹ̀rọ wọ̀nyí láti fi, wádìí ọgbẹ́ èlò fún ìkọ́gbọ́n kan tàbí òmíràn.

Mo máa ń na ara mi pàtàkì jùlọ tí mo bá jí ní àárọ̀ kùtùkùtù. Mo lè sáré lọ sí ọ̀nà tó jìn díẹ̀ padà. Ìgbà mìíràn, mo máa ń ṣe àwọn, ẹ́, eré ọkan tí a ń pè ní ẹ́sàsáìsì láti lè jẹ́ kí ara mi kí ó na. Ìgbà mìíràn mo máa ń ní àwọn nǹkan tó wúwo díẹ̀ tí mo máa ń fi ọwọ́ gbé sókè sílẹ̀ láti lè jẹ́ kí ara mi na. Gbogbo àwọn, à, ètò wọ̀nyí mo máa ń ṣe lára àárọ̀ láti lè jẹ́ kí ara mi kí ó na kó tó di pé mo lọ wẹ̀ tí mo kí n tó múra bisẹ́.

Ìdojúkọ àkọ́kọ́ tí ó wà níbi iṣẹ́ mi ni ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí a máa ń ṣe tí àkókò wa kò pọ̀ tó bẹ́ẹ̀, tó jẹ́ pé àkókò kékeré la ní láti fi ṣe iṣẹ́ wọ̀nyí. Ó ní ìdojúkọ àkọ́kọ́ tí ó wà ní ẹnu ìṣẹ́ tí mo máa ń ṣe. Ìdojúkọ kejì ni pé ibi iṣẹ́ wa jìnnà sí ibi tí mò ń gbé. Ó dẹ̀ jẹ́ àwọn ìdojúkọ kan tí ó máa ń mú kí ènìyàn kó gbìyànjú láti tiraka láti dé ibi iṣẹ́ kó má di pé ìyán lati i dé ibi iṣẹ́ rẹ̀. À, ìdojúkọ mìíràn tí ó tún máa ń wà ni pé, à, iṣẹ́ wa ó ní agbára tó jẹ́ pé ó máa ń gba àkókò ìgbà mìíràn. Wà á ní láti gbé iṣẹ́ yìí lọlé láti tún lọ tẹ̀síwájú.

Mi ò tíì lé ẹni kankan kúrò ní ibi iṣẹ́ rí, nítorí pé, à, mo ní ìgbàgbọ́ nínú gbogbo àwọn tí ó maá ń bá mi ṣiṣẹ́. Wọ́n ń gbìyànjú. Ẹni tí ó bá ṣe àṣemọ́ṣẹ́ kan, màá péjọkò, màá báa wí. Wọ́n á dẹ̀ yípadà. Àwọn ọ̀nà yìí mo máa ń gbà láti bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi máa ń ṣiṣẹ́ wọn bó ṣe yẹ́ kan ṣẹ́ ṣẹ́ tí kò fi sí wàhálà lẹ́ẹ̀ àárín wa.

Mo ní ẹranko ọ̀sìn nílé. Ẹranko ọ̀sìn àkọ́kọ́ tí mo fẹ́ràn jù láti máa sìn ni ehoro. Mo máa ń sìn ehoro dáadáa. Ni ẹgbẹ́ ilé mi báyìí mo ní ehoro tó tó bi mẹ́wàá tí mo máa ń sìn. Mo sì tún máa ń sìn àwọn ẹran, ẹran ọ̀sìn. Mo máa ń sìn ẹran àgbò nítorí pé ní àkókò ọdún iléyá mo máa ń tà á fún àwọn Mùsùlùmí.

Oúnjẹ tí mo fẹ́ràn jùlọ ni iyán. Iyán tó funfun lẹ́lẹ́. Mo fẹ́ràn iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ah! Oúnjẹ yìí jẹ́ oúnjẹ tí ó máa ń wù mí jẹ ní gbogbo ìgbà. Tí a bá gún iyán ní ọ̀sán, màá jẹ. Tí a bá gún iyán ní alẹ́, màá jẹ ẹ́. Kò sí ìgbà táa rí tí mo rí iyán tí mi ò lè jẹ ẹ́. Iyán ni mo fẹ́ràn jùlọ.

Mi ò kì í jẹ goọ́mù o. Mi ò kí jẹ goọ́mù rárá. Nítorí pé láti kékeré ni àwọn dókítà ti jẹ́ kí mọ̀ pé tí mo bá jẹ gúọ́mù, ó máa jẹ́ kí ihò kí ó wà ní i àwọn ibi eyín mi. Láti ìgbà náà, láti kékeré mo ti sọ pé mi ò ní jẹ gúọ́mù. Mi kì í jẹ goọ́mù. Àwọn Yorùbá sì gbàgbọ́ wípé àwọn aṣẹ́wó ló máa ń jẹ gúọ́mù. Ọkùnrin gan kì í kó jẹ, gbọdọ yẹ kí ọkùnrin máa jẹ gúọ́mù. Mi ò kí jẹ goọ́mù.

Mi ò kín ra oúnjẹ ní òpópónà, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Àti kékeré ni wọ́n ti fi kọ́ wa láti máa jẹun nílé, à kìí jẹun níta. Tí mo bá dẹ rí rìnàjò, mo gbà kí n dá, kí n se oúnjẹ kí ndẹ̀ gbé dání. Tí ebi bá pa mí lọ́nà, màá gbé oúnjẹ mi síta, màá jẹ ẹ́. Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Nítorí èyan ò mọ irú ìmọ́tótó tí àwọn tó ń se oúnjẹ yìí tí wọ́n ní. Bóyá wọ́n ní ìmọ́tótó tó ní o, tàbí wọn ò ní. Ìdí nìyẹn tí mi ò fi jẹ àbí kí n ra oúnjẹ ní òpópónà.

Ọjọ́ ọgbọ̀n ni mo ní fún ìsinmi ọdọọdún. Ni ibi iṣẹ́ wa, ta bá ti ṣiṣẹ́ fún oṣù mọ́kànlá ni oṣù kan nínú oṣù méjìlá tí ó wà nínú ọdún, wọ́n máa ń fún wa láti sinmi. So ọjọ́ ọgbọ̀n dẹ̀ ló wà nínú oṣù yìí.

Ah! Mo máa ń kojú ìdènà ọkọ̀ nípa wíwá, ẹ, ọkọ̀ mìíràn. Tí mo bá ń gbé ọkọ̀ mi lọ tí kò bá ṣiṣẹ́ dáadáa, mo lè fi ọkọ̀ náà kalẹ̀ sílé kí n lọ wá àwọn tó ń gbèrò ní ojú títì láti tẹ̀lé wọn. Tí ó bá dẹ̀ dí ijọ mí ti àwọn náà bóyá ó sì ń kankan tó ṣẹlẹ̀ ni ọtí, irin títì wọn náà ò fẹ́ yá, mo máa ń tẹ̀lé àwọn ọlọ́kadà.

Mo ma n tan ìkíni lórí fóònù mi nítorí pé mo jéèyàn kan tó fẹ́ràn láti máa kí ènìyàn. Tí o bá pe fóònù mi. Nǹkan tí ó kọ́kọ́ jáde sí ẹ ni àwọn ohun táa ti tẹ̀ kalẹ̀ tó jẹ́ mọ́ pé ìkíni. Bóyá fóònù mi gan-an ò sí ní ibi tí ènìyàn mo ti le dáhùn, ìkíni yóò sì jáde látori fóònù sí ọ̀dọ̀ ẹni tó pè mí láti fi ọkàn ẹni náà balẹ̀ pé bó ti ẹ ṣe ìṣẹ́jú mélòó kan tó bá yá, màá pe ẹni náà padà.

Mo fẹ́ràn yíya àwòrán àti ìgbà tí mo ti wà nílé ìwé àkọ́bẹ̀rẹ̀ ni mo ti máa ń ya àwòrán dáadáa. Ni ayé àtijọ́, àwòrán yíya wọn kò fi ṣeré ní ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀. A máa ń ní ìwé tí a máa fi ń ya àwòrán. Tó bá dẹ̀ di ọwọ́ ọ̀sán lójojúmọ́ la máa ń ya àwòrán. Mo dẹ̀ jẹ́ ènìyàn kan tó fẹ́ràn àwòrán yíya. Títí di àkókò yìí tí n bá ya àwòrán, yio dàbí ẹni pé kọ̀ǹpútà, ero ayárabíàṣá ni wọ́n fi yà torí i ṣe dára tó.

Mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn. Nígbà tí mo máa ń kọ́ ẹ̀kọ́ Yorùbá ní ilé ìwé girama, a máa ń pa àlọ́ àpagbè àti àlọ́ àpamọ̀. Àwọn àlọ́ tó máa ń pani lẹ́rìnní tó máa ń mú nu-inú ẹni dùn tí kìi jẹ́ kí koto di pé eyàn sùn. Àwọn àlọ́ ta máa ń pagan kotó di pé eyàn sùn, gbogbo rẹ̀ ni mo fẹ́ràn dáadáa.

Àwọ̀ funfun òní mo fẹ́ràn jù. Mo fẹ́ràn kí ǹkan ṣe funfun. Mi ò fẹ́ràn kí ǹkan ní àwọ̀ mìíràn. Àfi funfun. Àwọn aṣọ tí mo máa ń wọ̀, aṣọ funfun ni. Bàtà tí mo máa ń wọ̀, bàtà funfun. Àwọn ohun èlò tí mo máa ń lò, ilé mi gan funfun ni mo kùn. Àwọn ǹkan tí mo máa ń lò funfun funfun ni wọ́n máa ń ṣe.

Aṣọ tí ò lápá, òní mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Nítorí àkókò tí a ti wà yìí jẹ́ àkókò oru. Aṣọ kékeré tí kò ní apá, òní mo máa ń wọ̀. Àwọn elédè oyìnbó máa ń pè é ní singílẹ́tì. Aṣọ kékeré.

Mo ni orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ, o ni orúkọ ti, à, àwọn gbajúmọ̀ máa ń lò, à, bi orúkọ titi tèmi báyìí, o jẹ́ Rosco. Rosco o ni wọ́n ń pè é ní orúkọ ìnagijẹ titi tèmi.

Ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni, ni parlour, ibi tí a ti máa ń wo, eh, amóhùnmáwòrán. Ìdí ni pé ibẹ̀ ni mo máa ń pẹ́ sí jù, ibẹ̀ ni mo ti máa ń sinmi. Eh, ẹ̀rọ amúnátútù, amúlé tutù wà níbẹ̀. Gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó mú kí ìgbádùn kó wà nínú ilé, òun ló pé níbẹ̀.

Mo máa ń ka àwọn àdéhùn dáadáa nítorí pé ó ṣe pàtàkì tí ìwọ àti ẹnikẹ́ni kẹ́ni, tẹ bá ní àjọṣepọ̀ kankan tí àdéhùn sì wà níbẹ̀. Ó dára kí ènìyàn máa ka àdéhùn dáadáa kó má di wípé asẹ̀yìn wá sẹ̀yìn bọ̀, ah Olúwẹ̀ yóò lọ ṣe ohun tó lòdì sí àdéhùn tí ó wà láàárín eh àwọn méjèèjì. Èmi máa ń ka àdéhùn dáadáa.

Mo máa ń wọ ìbọ̀wọ́ ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Àwọn ìgbà kan kan wà tí mo máa ń wọ ìbọ̀wọ́ tí mo bá fẹ́ ṣiṣẹ́. Bóyá mo fẹ́ toju àyíká ilé, mo máa ń wọ ìbọ̀wọ́ nítorí pé, ẹ́, ohun èlò tí mo fi ń tọ́jú àyíká kó má lọ sí mi ní èsè lọ́wọ́. Tí bá dẹ̀ fẹ́ tọ́jú, ah, inú ilé ìwẹ̀, balùwẹ̀ ni wọ́n ń pè é bẹ́yẹn. Mo máa ń lo ohun ìbọ̀wọ́ nítorí pé àwọn, ah, kòkòrò kó má lọ kó sí ọwọ́ kí èèyàn tó fi jẹun. Ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà.

Ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi nítorí pé ojoojúmọ́ ni àwọn ah message máa ń wọ inú rẹ̀. Ó ṣe pàtàkì kí ènìyàn máa wo ímeèlì, ímeèlì rẹ̀ ní gbogbo ìgbà, nítorí pé ìgbà àwọn, àwọn ah àtẹ̀jíṣẹ́ mìíràn wà tó jẹ́ pé, pàpàpa ni wọ́n fẹ́ ìsì rẹ̀, tó bá dẹ̀ kọjá àkókò, o le ṣéeṣe kí ó mọ̀ bà mọ́.

Àṣà tí ẹbí mi máa ń ṣe, ìkan lára àwọn àṣà yìí ni àṣà ìgbéyàwó. A fẹ́ràn àṣà ìgbéyàwó dáadáa ní ìdílé titi tèmi. Tí a bá ṣe ìgbéyàwó, gbogbo àwọn tó wà ní àyíká, tó wà ní agbègbè nínú wọn máa ń dùn, wọ́n máa ń fẹ́ wá. Wọ́n ti e, torí, torí náà wọ́n maa n fẹ́ wá fẹ́ ìyàwó ní ìdílé wa nítorí pé àṣà ìgbéyàwó ó jẹ́ àṣà kan tí agbé lárugẹ jù.

Ó ti tóbi ọdún kan sẹ́yìn báyìí tí mo lá àlà burúkú gbẹ̀yìn. Mi ò fẹ́ràn láti máa lá irú àlà yìí nítorí pé àlà yìí máa ń wá sí ìmúṣẹ. Mo lá àlà kan ní ọdún tó kọjá, ó ti tóbi ọdún kan báyìí. Ìgbà tó dẹ̀ tóbi àti ó fi pé oṣù kan, àlà yìí padà wá wá sí ìmúṣẹ. Mi ò fẹ́ràn kí n máa lá àlà burúkú, ṣùgbọ́n ó ti tóbi ọdún kan sẹ́yìn tí mo lá irú àlà yìí.

Mo ní káàdì ìṣe, mo ní káàdì tí ó mú mi, à, yanrantí tí ó dẹ̀ mú mi, à, pègédé láti ṣe iṣẹ́. Ó jẹ́ ohun tó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ ìkan lára àwọn nǹkan tí mo ní.

Bẹ́ẹ̀ni, ọ̀kan lára àṣà mi ni láti máa pe àwọn oníbàárà tuntun. Nítorí pé tí wọ́n bá ti bá mi ra ọjà, tí nbá pè wọ́n tí mo tún kí wọ́n, ó tún máa ń jẹ́ kí orí wọn wú, ó máa ń jẹ́ kí inú wọn dùn láti tún padà wá ní ọjọ́ mìíràn láti tún wá ra ọjà. Torí náà mo sì máa ń pè wọ́n, màá kí wọ́n, màá tún sọ pé otọ́jọ́ mẹ́ta o.

Mo mọ̀ bí a ti ń wẹ̀. Láti kékeré ni wọ́n ti kọ́ mi bí wọ́n ti ń wẹ̀. Mo máa ń wẹ̀ ní ẹ̀ẹ̀mejì ní ọjọ́, ní àárọ̀ àti alẹ́. Àti bá ti fẹ́ wẹ̀, màá bu omi tí ó mọ́, tó bá yẹ pé omi tútù ni, tó bá dẹ̀ jẹ́ omi gbígbóná, màá bu omi sí orí, màá fọ ara mi, màá mú ọṣẹ, màá lo keinkein, màá fi gbó gbogbo ara mi láti orí, máa ti ko ko fọ orí, fọ ojú, màá fọ, eh, ara títí lọ dé ìsàlẹ̀. À, mi ní pé.

Ẹ̀eka ni mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Ó dẹ̀ máa ń bọ́ sí, ah, ìparí ọ̀sẹ̀ nítorí ai ṣe ìpàdé ní àárín ọ̀sẹ̀ torí ibiṣẹ́. Ó má ń bọ́ sí àkókò tí gbogbo àwọn ènìyàn má ń wà ní ilé. Ní ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ àìkú, òun ni ìpàdé yìí má ń bọ́ sí.

Àtẹ̀gùn jẹ́ ohun tó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá, nítorí pé ibi tí ènìyàn ò bá lè fi ẹsẹ̀ rìn dé, àtẹ̀gùn jẹ́ ohun tí ó máa ń ran ni lọ́wọ́ tí a máa ń fi ẹsẹ̀ lé láti kó wa lè tó ohun tí a bá fẹ́ ṣe. Àtẹ̀gùn jẹ́ ohun tó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá.

Aago méje òní ọ́fíìsì wa máa ń ṣí. Aago méje ni ọ́fíìsì wa máa ń ṣí. Ọ́fíìsì wa máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní aago méje, a sì pàri iṣẹ́ ní aago mẹ́fa ìrọ̀lẹ́. Ọ́fíìsì wa bobá ti di agọ́ méje, gbogbo ilẹ̀kùn won a ti ṣí, iṣẹ́ dẹ́ bẹ̀rẹ̀ ní àkókò náà.

Mo máa ń ṣe ìdárayá dáadáa. Lára àwọn eré ìdárayá tí mo máa ń ṣe ni bọ́ọ̀lù gbígbá, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo máa ń lọ sí orí pápá ìṣeré ní ìrọ̀lẹ́, ìjọ́ tí iṣẹ́ ò bá pọ̀ tàbí tó ìjọ́ òpin ọ̀sẹ̀. Mo máa ń lọ sí orí pápá, màá lọ dara dárayá. Àwọn eré ìdárayá mi náà tí mo máa ń ta òní eré ayò. Mo máa ń gbìyànjú ní ìrọ̀lẹ́, ìgbà mí, màá lọ ta eré ayò.

Mi ò tíì fún ni ní ẹ̀jẹ̀ rí, nítorí pé irú ẹ̀jẹ̀ tí ó wà lára mi kìí ṣe eléyi tí ó jẹ́ pé mo lè donate tàbí tí mo lè fún gbogbo ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí ẹ̀jẹ̀ wọn wọ titi àwọn tó pọ̀ wọn wà, ṣùgbọ́n ẹ̀jẹ̀ títè mi kìí ṣe irú eléyi tí ó wọ gbogbo titi àwọn èèyàn. Nítorí náà mi ò tíì fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní oṣù kẹta ọdún. Ni àkókò ọjọ́ ìbí mi yìí, mo máa ń pe àwọn eléré, àwọn ọ̀rẹ́, wọ́n á wá, wọ́n máa bá mi ṣe àjọyọ̀. Nígbà mìíràn, mo máa ń fi ètò ayẹyẹ yìí sí ilé ìgbafẹ́ tí màá dẹ̀ fi ìwé ìpéni ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ àti alábàáyọ̀ kí wọ́n pàdé mi ní ibẹ̀. Ìgbà mìíràn, mo máa ń pe eléré tí yóò kọrin láti mú kí ọjọ́ náà kó dùn.

Etí mi dára, mo máa ń gbọ́ràn. Kò sí ohun kankan tó ṣe mí ní etí. Etí mi kò sì fún mi ní wàhálà kankan rí. Ó máa ń gbọ́ràn dáadáa.

Mo sun ẹkún ní oṣù kẹwàá ọdún tí ó kọjá. Mi ò sì gbàdúrà kí n so irú ẹkún náà mọ̀ nítorí pé ọ̀kan lára àwọn ọmọ mi ni ó ṣe àìsàn tí mo gbé lọ sí ilé ìwòsàn. Eeẹ́ lẹ́yìn òrẹ́yìn, a gbìyànjú elé tí a lè ṣe ṣùgbọ́n ọmọ náà padà kú. Ijọ́ náà ni mo sunkún, mi ò sì gbàdúrà kí n so irú ẹkún náà mọ̀

Mo máa ń sáré láti ìgbà tí mo ti wà ní ilé ìwé girama ni mo ti ń sáré. Ìgbà kan máa ń ṣe àwọn eré ìdárayá tí wọ́n pín àwọn ọmọ ilé ìwé sí, síbí mẹ́rin tí wọ́n ní orúkọ tí wọ́n ń pè ìdákọkọ kàn. Èmi jẹ́ èèyàn kan tí ó máa ń ṣe aṣojú, ah, ẹgbẹ́ titi-tẹ̀mi láti figagbága ní orí eré sísá. Sí eré mìíràn wọ́n pè é ní, eh, eré ọgọ́rùn-ún mítà. Ìgbà eré mìíràn wọ́n pè é ní igba mítà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn eré wọ̀nyí náà ni a máa ń sá nígbà tí a wà ní ilé, ilé ìwé àkọ́bẹ́rẹ́ secondary school. Ètà ń pè é ní, ah, ilé ìwé girama. Nísìnyí náà mo sì máa ń sáré torí mo jẹ́ agbábọ́ọ̀lù.

Mo máa ń sùn ní ọ̀sán ní ìgbà tí mi ò bá ṣe iṣẹ́ kankan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wà ní ibi iṣẹ́ ṣùgbọ́n ọjọ́ tí mo bá ti wà nílé tí mi ò lọ síbí kankan tí ó bá di ọ̀sán mo máa ń sùn. Tí bá dẹ́ ti sùn yìí, ó máa ń jẹ́ kí ara mi ó balẹ̀ kí gbogbo ara mi padà bọ̀ sípò.

Kọ́kọ́rọ́ mi kì í kúrò ní ọwọ́ mi, mi ò fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ibikíbi, tí mo bá ti kú tó ní ilé tí mo ti lẹ́kùn, kọ́kọ́rọ́ mi màá fi sí àpò mi. Ǹkan tó tiẹ̀ wá ṣe pàtàkì jùlọ ni pé kọ́kọ́rọ́ mi wà ní ara kọ́kọ́rọ́ titi ọkọ̀ àti ti alùpùpù mi gbogbo ẹni mo so mọ́ ara wọn, ibi kí n bá ti ń lọ, ó wà lọ́wọ́ mi, mi ò mú sí ibi kankan.

Ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn, ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ mí, àh! Ó tọrọ dàríji o, kò tọrọ dàríji, èmi máa ń gbìyànjú láti dáríji gbogbo wọn nítorí kí èmi fún ara mi kí ó lè ní ìsìn mi. Èèyàn tí kò bá dáríji ẹ̀yàn tó bá fi èèyàn sínú ní àkókò yìí ó lè fa ẹ̀jẹ̀ ríru. Nítorí náà mi ò fi ẹ̀yàn kí èèyàn sí, èèyàn tó bá ti ṣẹ̀ mo máa ń dáríji ni.

Mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Kò sí oúnjẹ tí a máa ń sè ní ilẹ̀ Yorùbá tí mi ò mọ̀. Bóyá ká ṣe àmàlà ni o, bóyá ká gúnyán ni o, bóyá ká ro ká tẹ̀bà ni o, bóyá ká ṣe, à, fùfú ni o, bóyá ká ṣe ìrẹsì ni o, bóyá ká ṣe ẹ̀wà ni o, bóyá ká ṣe mọ́ínmọ́ín àbí àkàrà díndín, gbogbo ẹ̀, ọ̀ní mo mọ̀ bí wọn ṣe ń ṣe.

Mo sì lọ sí ilé ìkàwé ní ọ̀sẹ̀ tó kọjá. Nítorí ọ̀sẹ̀ tó kọjá ni mo parí ìdánwò ẹ̀kọ́ tó tún ga ju ẹ̀kọ́, o, ilé ìwé gíga àkọ́kọ́ lọ, èyí tí a ń pè ní mástásì. A, mo máa ń lọ sí ilé, ilé ìkàwé dáadáa torí ilé ìkàwé máa ń jẹ́ kí èèyàn ka ìwé kí ó sì yé ẹyàn, kì í sábà sí, a, a, wàhálà rárá, kò sí ariwo, ọkan olúwẹ̀ẹ́ máa ń balẹ̀, nǹkan tó ìyẹn bá kà tí máa ń yé ẹyàn.

Gbogbo ìgbà kọ́ ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́, ṣùgbọ́n tí mo bá jẹun tán, mo máa ń fọ ọwọ́ mi. Tí mo bá ṣe iṣẹ́ kankan, bóyá ní ibi iṣẹ́, ó sí ibi tí wọ́n máa ń gbé omi ìfọwọ́ sí, màá lọ síbẹ̀, màá fọ ọwọ́ mi. Ṣùgbọ́n kìi ṣe gbogbo ìgbà ni mo máa ń fọ ọwọ́. Àfi tí mo bá lo ọwọ́ náà fún iṣẹ́ kan tàbí òmíràn, kíńde tó jẹun, mo máa ń fọ ọwọ́ mi ná.

Ah! Mo fẹ́ràn láti máa pa fáìlì mọ́ dáadáa. Àwọn ìwé tí mo ní tó ṣe pàtàkì bí ìwé àwọn ìwé ẹ̀rí, àwọn ìwé lórísìírísìí tí wọ́n fi yẹ́yàn sí, àwọn ìwé wọ̀nyí mo máa ń fi ìwé wọ̀nyí sínú fáìlì. Mo de máa ń gbé pamọ́ síbi tí kò sí ǹkan kan tí yóò ti ṣe.

A! Mo máa ń ṣe ètò ìdárayá dáadáa. Ni ọjọ́ Ajé tí mo bá ti dé láti ibi iṣẹ́, mo máa ń lọ sí abẹ́ igi kan ní ẹgbẹ́ ilé wa láti lọ ta eré ayò. Ṣùgbọ́n tó bá ti di ìparí ọ̀sẹ̀, mo máa ń lọ sí pápá ìṣeré láti lọ gbá bọ́ọ̀lù. Gbogbo àwọn ètò ló wà fún bí mo ṣe ń ṣe eré ìdárayá mi.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ o ni àárọ̀ kùtùkùtù. Nítorí pé, à, àárọ̀ jẹ́, ẹ àkókò tí ó dára tí èyàn mo n múra sí iṣẹ́. Àkókò tí, àárọ̀ jẹ́ àkókò tí èyàn bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ èèyàn mo n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Àkókò àárọ̀ jẹ́, e,, àkókò tí ó máa ń rọ ènìyàn lọ́hùn.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe ń lo àwọn ẹ̀rọ ìgbàlódé fún títẹ ìwé. Aà, a ti máa ń tẹ àwọn ìwé tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ tó títún pẹ́ díẹ̀ tí a ti máa ń lò. Ṣùgbọ́n àwọn ẹ̀rọ kọ̀ọ̀kan wà tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé bí a ṣe ń lò wọ́n láti fi tẹ àwọn ìwé, bóyá ìwé ìgbéyàwó ni o, bóyá ìwé, à, ìkọ̀wé tàbí ìwé, ẹ, ìwé ìròhìn àbí oríṣiríṣi àwọn ìwé tí a máa ń tẹ̀. Àwọn ẹ̀rọ ìgbàlódé bí a ṣe ń lò wọ́n láti fi tẹ ìwé, òun ni ó jẹ́ ǹkan tí mo fẹ́ kọ́ nísìnyí.

Ẹ̀kan ṣoṣo ni mo máa ń wo ojú àwòrán lójúmọ́. Ẹ̀kan yìí ó sì máa ń jẹ́ owó alẹ́ kí n tó sùn. Àwọn nǹkan tí mo máa ń wò ní ojú àwòrán ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ní gbogbo àti àárọ̀ tí wọ́n dẹ̀ sọ nínú ètò ìròyìn. Tí bá ti gbọ́ tán, mo ti bọ́ sí orí ibùsùn mi láti lọ sùn.

Ah! Mo máa ń jẹ àwọn oúnjẹ tí ó máa ń mú ìlera bá ara. Mo máa ń jẹ oúnjẹ amárádán. Mo máa ń jẹ oúnjẹ tó fún ni lẹ́jẹ̀ bíi ẹwà, ẹyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹja. Mo máa ń jẹ oúnjẹ tó fún ni lágbára bí i, à, iṣu, iyán, àmàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń jẹ àwọn èso bíi èso ọsàn, ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ó ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Ayé ìgbà tí mo wà ní́ ìlú wa tí àwọn ọkọ̀ ńlá ńlá tí ó máa ń kó ẹrù pàtàkì jùlọ ilé tó máa ń kó iṣu. Ìgbà náà kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ti ìgbàlódé nísìnyí. Nígbà náà tí ọkọ̀ náà bá ti wá àti a bá ti kó ẹrù sí i, a tún jókòó sórí ẹrù láti lọ láti ibì kan dé ibì kan. Ó ti tó ọdún tó tó tó ti pọ̀ díẹ̀ sẹ́yìn bí ọdún ogún tí mo wọ ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa, ọ̀pọ̀lọpọ̀ wọn sì jẹ́ ọ̀rẹ́. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn ẹni dáadáa. Tí a bá ní ṣíṣe kan ní ilé wa, gbogbo àwọn arádúgbò ló mọ̀ ọ́n wá síbẹ̀. A fẹ́ràn ara wa, kò sí wàhálà, kò sí ìjà. Àwọn aládùúgbò wọ́n jẹ́ àwọn ènìyàn rere.

Ah! Mo máa ń ṣe ìdúnadúrà láàrín èmi àti ẹni tí mo bá fẹ́ bá ra ọjà. Ìdúnadúrà yìí kì í mú wàhálà dání nítorí pé kò di túláàsì tí a bá ti sọ tí ọ̀rọ̀ wa bá ti wọ̀, eh a tẹ̀síwájú nípa ríra ọjà náà. Ṣùgbọ́n tí ìdúnadúrà kò bá wọ̀, kò sí túláàsì níbẹ̀

Àkókò kan ni mo ṣètò agogo ìjí mi. Mo fi sí aago mẹ́rin àbọ̀. Tí aago mẹ́rin àbọ̀ ìdajì bá ti lu, agogo tó máa ń jí mi, òní, eh, yóò bẹ̀rẹ̀ sí pariwo. Tí ó bá ti pariwo tí mi ò gbọ́, yóò tún múra sí, yóò tún pariwo sókè sí. Ẹ̀kàn ṣoṣo yìí náà ni mo máa ń mo sẹ́ẹ̀tì agogo yìí sí.

Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí Yorùbá bọ̀ wọ́n ní "a bèrè ọ̀nà kì í ṣìnà" bí wọ́n ṣe ń pa lówe Yorùbá nìyẹn. Àti, eh, ọ̀dọ́ ni mo ti máa ń bèrè ọ̀nà láti kékeré torí pé tí nǹkan ò bá yé ènìyàn, èèyàn máa ń bèrè ni. Èèyàn tí ó bá dẹ̀ bèrè ọ̀nà, ọun ló máa ń ṣìnà ní ilẹ̀ Yorùbá.

Ibi tí ó wù mí láti lọ fún ìsinmi oun ní ìlú Èkó. À, ìlú Èkó jẹ́ ibi tí ó wù mí láti lọ fún ìsinmi titi ọdún yìí. Ni ìgbà tí n bá dé bẹ̀, àwọn ohun mèremère ni màá ní àǹfààní láti rí bíi pápá òfurufú níbi tí ẹ, bàálù ti ń fò àti oríṣiríṣi àwọn ibò mìíràn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn òun ní ẹgbẹ́ eré ìdárayá tí wọ́n ń pè ní Arsenal. Láti bí ọdún bií mẹ́wàá sẹ́yìn ni mo ti fẹ́ràn ẹgbẹ́ yìí. Tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù báyìí tí mi ò bá ti wo ìfọṣẹwọṣẹ wọ́n, ọkàn mi ò ní balẹ̀. Mo fẹ́ràn ẹgbẹ́ yìí dáadáa, wọ́n mọ bọ́ọ̀lù gbá, wọ́n sì àwọn wọ́n sì ní èrò lẹ́yìn.

Oṣù kejìlá ọdún èyití wọ́n ń pè ní oṣù Ọ̀pẹ ní èdè Yoruba, oṣù yìí ni wón bí mi sí ilé ayé. Oṣù kejìlá yìí tí a mọ̀ sí oṣù Ọ̀pẹ ní ilẹ̀ Yoruba, ó jẹ́ oṣù tí mo máa ń ṣe ìrántí ọjọ́ ìbí mi.

Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun nítorí pé, à, agbègbè ibi tí òkun wà ó jẹ́ ibi tí ó dára tó wuni lójú. Igba mìíràn ènìyàn man lọ síbi etí òkun láti lọ fún ojúlójú, láti lọ wo bí gbogbo, e, ohun tí Ọlọ́run dá bó ṣe rí.

Ó ti ṣe díẹ̀ nígbà tí mo wo eyín mi gbẹ̀yìn, nítorí pé eyín mi ò fún mi ní wàhálà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó máa ń lọ sí ilé ìwòsàn láti lọ wo eyín wọn, ìṣòro tí wọ́n ma n ní ni pé eyín ma ń dùn wọ́n, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ti ṣe díẹ̀ sẹ́yìn tí mo ṣe àyẹ̀wò yìí gbẹ̀yìn nítorí pé eyín ò yọ mí lẹ́nu.

Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìṣẹ́gun láti lọ ka Bíbélì. Mo sì máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́, eh, ọjọ́, ọjọ́ Jímọ̀ ètí wọ́n ń pè ní ọjọ́ ẹtì láti lọ fún ìmúra sílẹ̀ fún ẹgbẹ́ akọrin. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi ètí a ń pè ní ọjọ́ àìkú láti lọ gbàdúrà sí ọlọ́run.

Mo máa ń múra dáadáa sílẹ̀ fún ìpàdé àwọn oní ìbára mi. Nítorí pé tí a bá sọ pé ago báyìí ni a fẹ́ pàdé, mi ò ní fi àkókò ṣòfò. Nítorí pé mi ò ní fẹ́ kí wọ́n dé kí wọ́n máa dúró dè mí. Mo máa ń múra sílẹ̀ dáadáa, gbogbo ohun tí wọ́n bá wá ní màá ti ṣètò, tí wọ́n bá ti ń dé, òun ni màá máa ṣe fún wọn.

Gíga tí mo ga, ó tó bí ìwọ̀n àádọ́rin nítorí pé ìwọ̀n àádọ́rin yìí oun ni a ń pè ní seventy centimeter ní èdè gẹ̀ẹ́sì. Ó tó bí ìwọ̀n àádọ́rin ó lé mẹ́ta, gẹ́gẹ́ bí ìgbà tí mo wọ̀n gbẹ̀yìn.

Oṣù Ọpẹ́ eyi ti wọ́n ń pè ní December òun ní mo fẹ́ràn jù. Oṣù yìí ni a bí mi. Yàtọ̀ sí eléyìí, oṣù yìí jẹ́ oṣù tí gbogbo àwọn ènìyàn máa ń wá sí ilé. Tí àwọn mìíràn ti rìnrìn àjò láti ìbẹ̀rẹ̀ ọdún, oṣù yìí ni wọ́n monń wá sílé láti ṣe ayẹyẹ Kérésìmesì. Oṣù yìí ni mo fẹ́ràn jùlọ.

Mo máa ń fi ọwọ́ bo ẹnu nígbà tí mo bá sín, nítorí pé kò dára ní gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá kí ènìyàn sín láì fo ọwọ́ bo ẹnu. Wà á sì kí àwọn tó wà ní agbègbè ẹ pé kí wọ́n má bí inú. Ó jẹ́ àṣà tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ọmọ bíbí ilẹ̀ Yorùbá tí mo bá sín.

Orin tí mo fẹ́ràn ni a ti máa ń gbọ́. Ó jẹ́ orin Àpàlà. Orin Àpàlà yìí jẹ́ orin ilẹ̀ Yorùbá. Orin Àpàlà yìí jẹ́ orin tí a máa ń fi gángan, dundundun, sákárà, omele, àwọn ìlù ṣẹ̀kẹ̀rẹ̀, àwọn ohun èlò orin ilẹ̀ Yorùbá tí a máa ń fi gbé lárùgẹ.

Mo máa ń rántí àlá tí mo bá lá. Kò sí ìgbà tí mo lá àlá tí mi ò rántí. À, mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé tí mo bá lá àlá, bó ti to ọdún mẹ́wàá tó tẹ̀lé, màá sì rántí gbogbo àlá tí mo lá. Kò sí ìgbà tí mo lá àlá tí mi ò kí ń rántí. Mi ò jẹ́ ẹ̀yàn tó máa ń gbàgbé àlá.

Ó ti pẹ́ tí mo dé ilé oúnjẹ gbẹ̀yìn nítorí pé mi ò kí ń jẹun ní ìta rárá. Àti kékeré ni wọ́n ti kọ́ wa bí a ṣe má ń jẹun ní ilé tí a sì máa ní ìtẹ́lọ́rùn. Wọn kọ́ wa láti máa ra oúnjẹ jẹ ní ìta. Ó ti pẹ́ tí mo jẹun ní ìta gbẹ̀yìn. Mi ò tilẹ̀ rí rán tí ọjọ́ náà.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé gbogbo àwọn ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, òní ó wà níbẹ̀. Bí apẹrẹ, gbogbo àwọn ohun tí a fi ń bọ Ṣàngó, gbogbo àwọ bí ojú Ṣàngó ṣe rí tàbí bí ojú Odùduwà bọ́n ṣe rí. Gbogbo àwọn nǹkan tí ó jẹmọ́ ohun tí abala ye ni a mọ̀ ń bá ní ilé ìsẹ̀mbáyé. Ó sì máa ń wù mí láti lọ láti lọ kọ́ ẹ̀kọ́ níbẹ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ sẹ́yìn ní ilẹ̀ Yorùbá.

Mi ò tí ì lu etí mi nítorí ọkùnrin ni mo jẹ́. Obìnrin ló máa ń lu etí ní ilẹ̀ Yorùbá. Àṣà ìgbàlódé, àṣà òyìnbó ìgbàlódé wọ̀nyí ló fà á tí àwọn ọkùnrin ń lu etí wọn. Ní ilẹ̀ Yorùbá, àwọn tó bá lu etí wọn tó jẹ́ ọkùnrin, wọn kì í fi ojú tó dára wò wọ́n. Àwọn obìnrin ló máa ń lu etí nítorí pé ó jẹ́ ìkan lára àwọn àṣà oge ilẹ̀ Yorùbá.

Wi-Fi orí fóònù mi ó yára gidi gan-an nítorí pé tí bá ti ń tàn báyìí, ni àwọn ẹrọ tó kù bí ẹrọ alágbèéká tàbí kọ̀m̀pútà wọn ti pàpàá pa á, ní wọ́n ti fà sí ara, wọ́n ti gbà sára tí ó sì ń ṣiṣẹ́ kánmọkánmọ. Wi-Fi mi ó ṣiṣẹ́ dáradára.

Àwọn ìṣòro tí mo bá ní lórí ẹ̀rọ ayára bí àṣá, ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé mo máa yanjú fúnra mi nípa bíbèrè ibéèrè lọ́wọ́ Íńtánẹ́ẹ̀tì, ẹ̀rọ ayélujára tàbí àwọn ohun tí a tún ń ṣe nígbàlódé lónìí tí a ń pè ní AI. A àti I, ọ̀nà fi pé orúkọ, àà, ẹ́, ẹ̀rọ yìí tó jẹ́ pé tó bá ti bèèrè béèrè lọ́wọ́ ẹ̀ kò sí ohun tí kò mọ̀. Ọpọlọ rẹ pé sásá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn, ìṣòro tí mo bá bá pàdé ọwọ́ A àti I yìí tí wọ́n ń pè ní AI ní èdè gẹ̀ẹ́sì ni mo ti máa ń bèèrè.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń gbà búró àwọn oníbàárà mi, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ó yá jù lọ tí mo máa ń lò nísìnyí, òní fóònù. A máa ń lo àwọn, agbègbè kan èyí tí lórí fóònù tí wọ́n ń pè ní wá-WhatsApp. WhatsApp yìí ó jẹ́, òhì, ọ̀nà tí a máa ń gbà sọ̀rọ̀. Mo fẹ́ ra nǹkan báyìí ṣé nǹkan báyìí wà? Ẹ̀mí náà yóò dá lóhùn láti orí ibi tí mò ń sọ yìí. Àti àwọn ọ̀nà tó kù ni mo máa ń gbà tí ó jẹ́ títí, a tó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí orí kọ̀m̀pútà.

Tábìlì mi ó jẹ́ tábìlì tó rẹwà. Gíláàsì tó nípọn ouni wọ́n fi ṣe orí tábìlì yìí. Àwọ̀ ewé pẹ̀lú ni wọ́n dẹ̀ fi ṣe tábìlì tí mò ń wí yìí. Ó jẹ́ tábìlì tó rẹwà tó jẹ́ pé gbogbo ènìyàn fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀.

Mo máa ń fẹ́ràn ijójíjó. Mo máa ń fẹ́ràn ijójíjó. Mo fẹ́ràn láti máa jó dáadáa. À, eh gẹ́gẹ́ bí akọrin, akọrin tí ò bá le jó kò ní jẹ́ kí àti orin àti gbogbo nǹkan tó ń ṣe kó, kó wà ní ìbámu. Kò sí èèyàn tó gbọ́dọ̀ fẹ́ràn orin tí kò ní mọ ijójo.

Mi ò kìí bẹ̀rù, mi ò sì ní ìrora kankan nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Láti ìgbà tí mo ti wà ní ilé ìjọsìn ní kékeré tí mo tí máa ń jáde ní ojú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí mo máa ń sọ̀rọ̀, máa ń ka bíbélì, mo máa ń kọrin. Iléyí ti fún mi ní ìgboyà láti máa ń sọ̀rọ̀ ní iwájú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láì foyà, láì bẹ̀rù.

Mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ni mò ń kọ́ ní àtòrí Íńtánẹ́ẹ̀tì tí ó jẹ́ pé màá kọ́kọ́ sanwó ná, kó tó di pé mo kọ́ irú ìwé bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀kọ́ báyìí kì í ṣe ẹ̀kọ́ tí ó wọ́pọ̀ ní agbègbè wa. Láì sanwó fún irú ẹ̀kọ́ wọ̀nyí, ó lè ṣéṣe kí olúwa e má lè kọ́ irú ẹ̀kọ́ bẹ́ẹ̀

Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Àkókò náà jẹ́ àkókò tí owó ọkọ̀ wọ́n púpọ̀. Ṣùgbọ́n ọkọ̀ ojú irin yìí ó máa ń lọ sí àwọn ibi tó jìnnà. Owó pẹrẹsẹ, owó kékeré sì ni a máa ń san. Ìdí nìyen tí mo fi wọ ọkọ̀ ojú irin ní àkókò náà. Ṣùgbọ́n ọkọ̀ ojú irin tí mo wọ̀ nígbà tí mò ń sọ yìí kò jáfáfá bí ọkọ̀ ojú, ojú ọ̀nà. Ó máa ń pẹ́ ní ìrìnàjò ju ọkọ̀ kékeré lọ.

Oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní ọ̀sán ni iṣu àtẹ́yin. Iṣu àtẹ́yin ló máa ń wù mí jẹ ní ọ̀sán. Ó ti mọ́ mi lára láti máa jẹ iṣu àtẹ́yin ní ọ̀sán. Mi ò fẹ́ràn kí máa jẹ iṣu láàárọ̀ torí ó jẹ́ oúnjẹ tó le, mi ò dẹ fẹ́ràn kí máa jẹ ẹ́ ní alẹ́ ṣùgbọ́n ní ọ̀sán iṣu àtẹ́yin òní mo fẹ́ràn jù.

Mo ní aṣọ òtútù. Aṣọ òtútù tí mo ní ó jẹ́ èyí ọ́nípọn gidi gan. Tí mo bá wọ̀, òjò bá ti ẹ ń rọ̀ kó tó dípé òjò yóò wọ inú aṣọ tí mo ń sọ yìí tí yóò kan mi lára ó má pẹ́ di ẹ mọni aṣọ òtútù tí àwọn elédè yìnbó ń pè ní cardigan. Aṣọ yìí ọ́nípọn ó ń gba òtútù dúró dáàrádára.

Ah! Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn ètò. Mo fẹ́ràn ètò púpọ̀. Mi ò tilẹ̀ fẹ́ kí ǹkan wà kó mọ ní èetò. Bo yá nínú ilé ni o, bo yá níbi iṣẹ́ ni o, gbogbo ǹkan ló máa ń wà létò létò létò. Mo fẹ́ràn kí ẹ̀yàn máa ṣe ètò ǹkan, kí ǹkan wà létò létò, kí ǹkan má dàrú papọ̀. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn.

Ẹ̀rọ ìrànwọ́ ohùn tí mo máa ń lò oun ní, eléyi tí wọ́n ń pè ní gbòhùn-gbòhùn, àwọn elédè òyìnbó máa ń pè ní microphone. Eléyìí máa ń jẹ́ kí ènìyàn lè sọ̀rọ̀ ko rin jìnnà. Pàtàkì jùlọ tí ó bá ń sọ̀rọ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò wọ́n wà láti lè jẹ́ kí gbogbo ènìyàn gbọ́ ohùn tí ó ń sọ. Mo máa ń sábà lo ẹ̀rọ tó máa ń ran ohùn lọ́wọ́ láti rín jìnnà.